Ṣé o máa ń sáré? Bẹ́ẹ̀ni, mo máa ń sáré lẹ́ẹ̀kọ̀kan ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Tí ibi tí mo bá ń lọ, tó bá nílò kí n sáré, máa sáré ṣùgbọ́n tí kò bá nílò kí n sáré, mà á rìn ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo máa ń sáré.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wipé, ṣe o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì. Ajájá àwọn ohun tí mi ò bá mọ̀. Tí mo bá rí ohun tí mi i bá mọ̀, màá sáré wá lórí Íńtánẹ́ẹ̀tì láti lè mọ̀ nípa ẹ̀ dáadáa.

Ìbéèrè yìí béèrè wípé kí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́? Ní tèmi o, ìtara ihun tó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́ ni kí n tètè lówó. Bẹ́ẹ̀ ni, tí n bá rí àwọn ẹgbẹ́ mi ní ibi iṣẹ́ tó ń ṣe dáadáa, ìtara náà máa wà lára tèmi náà láti tètè ṣe dáadáa.

Ìbéèrè yìí bèèrè wípé ìgbà mélòó ni mo máa ń fọ ọwọ́ lójoojúmọ́. Èmi má ń fọ ọwọ́ mi lójoojúmọ́ láàárọ̀ tí n bá ti ji. Àti lóòrèkóòrè tí n bá ti rí pé ọwọ́ mi ti dọ̀tí tàbí ọwọ́ mi kò, kò mọ́tò, èmi a tún lọ máa tún fọ ọwọ́ tẹmi o.

Ìbéèrè yìí bèèrè wípé ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí. Hmm gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ìdáhùn kan tí mo fi sílẹ̀ lánàá, wípé tó bá ti jẹ́ wípé kì í ṣe èmi nìkan àbí tó bá ní ohun pàtàkì tí mo fẹ́ ṣe ní ọjọ́ náà, mo máa ń ṣẹ́ẹ̀tì àwọn ǹkan tí àwọn olóyìnbo máa ń pè ní alámù. Tí mo bá ti ṣẹ́ẹ̀tì alámù yìí, ó yé ó rọrùn fún mi láti lè dárí àwọn ènìyàn láti pẹ́ kán jí.

Ìbéèrè yìí bèèrè wípé báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́. Ohun tí mo mọ̀ pé ìbéèrè yìí ń gbìyànjú láti sọ ni wípé báwo ni mo ṣe máa ń bá àwọn tí a jọ ń ṣiṣẹ́ ṣiṣẹ́. Mo máa ń bá wọn ṣiṣẹ́ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ ní ibi iṣẹ́, ṣùgbọ́n a dẹ̀ kí ń jẹ́ kí àwàdà kí ó pọ̀ ju iṣẹ́ lọ.

Ìbéèrè yín bèrè wí pé nígbà wo ni mo máa ra epo fún ọkọ̀ mi. Tí mo bá ní ọkọ̀, màá ra epo ní àsìkò tó yẹ kí n rà. Ṣùgbọ́n nítorí pé mi ò tí ì ní ọkọ̀, mi ò tí ì ní mọ́tò, nítorí náà mi ò tí ì, mi ò ra epo sì ọkọ̀ rí. Mi ò dẹ̀ mọ bó ṣe máa ń rí.

Ibeere yi bẹ̀rẹ̀ pé ṣe mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn bí i ìròyìn, àwọn eré àgbéléwò àti, ẹ́, bí a ṣe lè jẹ́ kí ìgbé ayé wa kó dàgbà sókè, àwọn ohun ta lè ṣe fún àlàáfíà wa.

Ìbéèrè yìí béèrè wípé báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi. Ọkàn, ọkàn ò ṣe é pàrọ̀. Kò sí bí ènìyàn ṣe le pàrọ̀ ọkàn. Ohun tí a kàn le pàrọ̀ ni bí a ṣe ń lo ọkàn wa àti ohun èrò tí à ń fi ọkàn wa rò. Kò sí bí a ṣe le pàrọ̀ ọkàn. Mi ò kí ń ṣe dókítà.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé ṣe mo mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́? Mi ò mọ bí a ṣe ń gun kẹ̀kẹ́ ṣùgbọ́n ẹ̀gbọ́n mi ti kọ mi rí nígbà tí mo wà ní kékeré. Láti ìgbà tí mo ti dàgbà, mi ò tí ì ní àǹfààní láti ètí rí kẹ̀kẹ́, débi pé màá ti è fi kẹ̀kẹ́ hàn ṣe rí, débi pé màá ti è ní mo fẹ́ kọ bí a ṣe ń gun kẹ̀kẹ́

Ìbéèrè yín bèèrè pé báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò, irú ìpèsè wo, irú ohun èlò wo, kí n fi yá pé ká ni mo fẹ́ dáná. Tí mo bá fẹ́ dáná àwọn ìpèsè ohun èlò tí màá fi pèrò oúnjẹ tí mo fẹ́ sè, màá lọ ra ní ọjà. Èmi gbàgbọ́ wípé ohun tí ìbéèrè yín gbé ọjọ́ láti sọ nìyẹn.

Ìbéèrè yìí bèrè pé, ṣé mo ní àwòrán lára. Ohun tí mo fẹ́ gbàgbọ́ pé ìbéèrè yìí ngbìyànjú láti sọ ni pé tattoo, ohun tí àwọn olóyìnbo ń pè ní tattoo. Èmi ò ní àwòrán lára torí pé mi ò tí ì ní àǹfààní láti kọ́, ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ mi ò ní àwòrán kankan lára mi.

Ibeẹ̀rẹ̀ yí beẹ̀re pé nígbàwọ̀ ni ọjà tuntun yóò jáde? Ní ìlú Ìbàdàn oríṣiríṣi ọjà ló wà. Ọjà gbági ọjà ojoojúmọ́ ni. Ọjà Dugbe àti Ògùnpa pẹ̀lú Alẹ́ṣinlọ́yẹ́ ọjà ojoojúmọ́ ni. Ṣùgbọ́n ọjà bí i ọjà Ẹgbẹ́dá, Olódó, ọjọ́ márùn-ún márùn-ún ló máa ń na irú àwọn ọjà yẹn. Ó dálé lórí irú ọjà tí ẹ fẹ́ kí n sọ nípa.

Ìbéèrè yi béèrè pé: ṣe o wo gíláàsì? Tí mo bá ji laarọ, mo màá n wo gíláàsì. Tí mo bá fẹ́ jáde, màá wo gíláàsì. Tí mo bá dé, màá wo gíláàsì. Tí ó bá ní ohùn kan tó yẹ kí n fi gíláàsì wo, bẹ́ẹ̀ ni màá wo gíláàsì.

Ìbéèrè yín bèèrè pé ìgbà mélòó lo máa ń lo fóònù rẹ ní ojoojúmọ́. Èmi máa ń lo fóònù mi lóòrèkóòrè. Àjàjà tó bá ní ohun pàtàkì kan tí mo fẹ́ fi ṣẹ, èmi a máa lo fóònù mi dáadáa lójoojúmọ́.

Ìbéèrè yìí bèèrè wípé ṣe mo ní àgbàlá òjò? Àgbàlá òjò o, èmi a máa túmọ̀ sí àgbàlá òjò bí ohun tí mo fi ń gbe òjò. Bẹ́ẹ̀ni a ní ohun tí a fi ń gbé òjò ní ìgbà òjò. Ṣùgbọ́n tí kò bá sí òjò, táà sí ní àsìkò òjò, mi ò ní ohun tí mo fi ń gbe òjò.

"Èdè wo ni o fẹ́ kọ́?" ni ohun tí ibeere náà sọ. Tábá wo oríṣiríṣi èdè tó wà ní ilẹ̀ ayé, èdè tó ṣì wù mí láti kọ́ jù ni èdè Íbò, tí Hausa, Arab, French tí Yorùbá máa ń pè ní Faransé àti èdè Jámánì, èyí tí wọ́n ń sọ ní Jámánì.

Ìbéèrè yìí béèrè wípé irú kọ̀ǹpútà wò ní o ní? Hmmm, Èmi ò ní irú kọ̀ǹpútà kankan, mi ò ní kọ̀ǹpútà kankan. Ó wùmí láti rà, ṣùgbọ́n mi ò tí ì ní owó láti rà ìkankan nínú àwọn kọ̀ǹpútà tó wà. Nítorí náà, mi ò ní kọ̀ǹpútà kankan.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé ṣe o ní ètò ààbò kọ̀ǹpútà? Tí mo bá ní kọ̀ǹpútà ni bóyá màá ní. Ṣùgbọ́n nítorí pé mi ò ní kọ̀ǹpútà gẹ́gẹ́ bí mo ṣe sọ ní ẹ̀ẹ̀kan, mi ò ní kọ̀ǹpútà. Nítorínà mi ò ní ètò ààbò kankan fún kọ̀ǹpútà mi.

Ibeẹ́rè yìí bèèrè wípé ìgbà mélòó ni o máa ń wo ojú àwòrán lójoojúmọ́. Irú àwòrán wo, ṣé àwòrán ti tẹlifóònù àbí àwòrán ti tẹlifísàn? Tó bá jẹ́ ti tẹlifísàn tí a bá tan ohun tí àwọn olóyìnbo máa ń pè ní gẹnẹrétọ̀ àbí ti iná bá dé. Ṣùgbọ́n tó bá jẹ́ ti fóònù, oóó ọ̀pọ̀ ìgbà ni mo máa ń wo ti fóònù.

Ìbẹ̀rẹ̀ yìí bèèrè pé nígbà wo ni o kẹ́yìn sunkún? Èyí tí ó dá mi lójú pé ohun tí ìbẹ̀rẹ̀ yìí ń gbìyànjú láti sọ ni pé ìgbà wo ni mo sunkún gbẹ̀yìn? Mo ṣhi sunkún ní àìpé nítorí pé ó ní ohun tó pọ̀ gan tí mo fẹ́, tí mo nílò láti ṣe. Ṣùgbọ́n kò sí owó tó tọ́ láti ṣe, owó tó tó fún mi láti ṣe. Nítorí náà, o máa ń pa mí lẹ́kún lọ́pọ̀ ìgbà.

Ìbéèrè yìí béèrè wípé, báwo ni o ṣe máa ń rí dájú pé ọjà rẹ dára? Mi ò tí ì ní ọjà tèmi tí mò ń dá tà, ṣùgbọ́n, tí n bá ri, ká ní mo ti ń ta ọjà ti tèmi ni, mà á máa yẹ ohun tí àwọn olóyìnbó máa ń pè ní ẹ̀spáyárí detì wò. Ṣùgbọ́n nítorí pé mi ò tí ì ní ọjà tí mò ń tà, mi ò tí lè máa yẹ̀ wọ́n wò.

Ìbéèrè yí bèrè wípé ṣe'omọ àwọn aládùúgbò rẹ dáadáa. Bẹ́ẹ̀ni, mo mọ gbogbo àwọn tó ń gbé ní àdúgbò mi. Àyàfi tí wọ́n bá ní àlejò tó wa wọ́n wá tí a ò mọ̀ ní àdúgbò ni kanloku. Ṣùgbọ́n ní gbogbo àwọn arádùúgbò mi, mo mọ̀ wọ́n dáradára.

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé ṣe o ti gun ọkọ̀ ojú omi rí? Mi ò tíì ní àǹfààní láti gun ọkọ̀ ojú omi, ṣùgbọ́n tí mo bá ní àǹfààní, mo máa gun. Ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ tí mo wà ẹ́, láti ìgbà tí mo ti dáyé mi ò tí ì gun ọkọ̀ ojú omi rí. Ẹ ṣé.

Ìbéèrè yìí bèèrè wípé ṣe o ní orúkọ ìnagijẹ? Mi ò ní orúkọ ìnagijẹ, kò détí sí ìdí fún mi láti ní orúkọ ìnagijẹ, ṣùgbọ́n láìpẹ́, ó dá mi loju pé mo máa ní orúkọ ìnagijẹ tí ayé ma mọ̀ mi mọ́. Ṣùgbọ́n lọ́wọ́ tí mo wà èmi ò tíì ní orúkọ ìnagijẹ kankan.

Ìbéèrè yí bẹ̀rẹ̀ wípé́ báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Tó bá ti di ọjọ́ ìbí mi, èmi fẹ́ràn kí n dáwà, kí n gbàdúrà, kí n dẹ̀ ní ayé láti pinnu ọkàn mi pé báwo ni ọdún tó ń bọ̀ yí tó tún ṣe máa rí.

Ìbẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ wípé ṣe mo ti ṣi ọ̀nà rí? Bẹ́ẹ̀ni, mo ti ṣi ọ̀nà rí ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé mi ò fi bẹ́ẹ̀ mọ àpèjúwe ọ̀nà tọ́ bá fẹnu júwe fún mi. Nítorí náà mo máa ń ṣi ọ̀nà dáadáa. Àjàjà tó bá jẹ́ àdúgbò tí mi ò dé rí tàbí tí mi ò mọ ẹni kankan níbẹ̀

Ìbéèrè yìí béèrè wípé, ṣé o máa na ara rẹ? Bẹ́ẹ̀ ni tí ó wá jọ bí ẹni pé ara mi wúwo, àbí tí ẹ̀gbẹ́ bá fẹ́ máa ro mí díẹ̀, mo lè dìde pé kí n na ara, mo lè lèrín láti na'ra, mo lè fò sókè dé ábíi kí n sáré díẹ̀ láti na'ra.

Wákàtí mélòó ni o máà ń wo ojú ìbòjú lójoojúmọ́? Kí ni ìbéèrè yìí túmọ̀ sí pẹ̀lú ojú ìbòjú? Ohun tí ìbéèrè yìí n gbìyànjú láti sọ kò yé mi tó. Kí ni ojú ìbòjú?

Ìbéèrè yín béèrè wípé, ṣo ní aṣọ wíwẹ̀? Kí ni ìtumọ̀ aṣọ wíwẹ̀? Àbí aṣọ tí èyàn ma ń wọ tí èyàn bá fẹ́ lúwẹ̀ẹ́? Bóyá òun ni ìbéèrè yìí gbìyànjú láti sọ kò yé mi, ṣùgbọ́n tó bá jẹ́ aṣọ tí èyàn ń wọ tí èyàn bá fẹ́ lúwẹ̀ẹ́, bẹ́ẹ̀ni mo ní.

Ìbẹ̀rẹ̀ yìí bẹ̀rẹ̀ wí pé, ṣe o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Èmi a máa jẹ ẹran o, èmi o kín ṣe ohun tí àwọn olóyìnbo ń pè ní vegetarian. Gẹ́gẹ́ bí mo ṣe sọ lánàá, oríṣiríṣi ẹran ìgbẹ́ ni èmi kúndùn láti máa jẹ, èmi a máa jẹ ẹran lọ́pọ̀lọpọ̀. Ẹ ṣé.

Ìbéèrè yín bèèrè pé kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù, irú àkàrà wo? Ṣé àkàrà tí wá nílẹ̀ Yorùbá tó jẹ́ àkàrà kemgbe àbí eyi ti a fi òróró dín, àbí àkàrà òyìnbó èyí tí wọ́n ń pè ní cake là ń sọ?

Ìbéèrè yìí bẹ̀rẹ̀ wípé kíni o máa ń jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, kò sí oúnjẹ tí èmi ò lè jẹ. Ṣùgbọ́n kó tó di pé mo jẹun, màá kọ́kọ́ mu omi ná. Ó dẹ́ yàtọ̀ sí òwúrọ̀ sí òwúrọ̀. Ni owúrọ̀ ìgbà mi, mo lè fi ọkà bẹ̀rẹ̀. Òwúrọ̀ ìgbà mi dẹ̀ leléyìí, mo lè má jẹun.

Ìbéèrè yìí bèèrè wípé, báwo ni o ṣe máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo fẹ́ lọ sí ibi iṣẹ́, màá gun mọ́tò ọ̀kadà tàbí kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta tí àwọn kan máa ń pè ní kẹ̀kẹ́ nàpẹ́ pàbí kẹ̀kẹ́ márúwá. Ó ni mo máa ń fi ṣe ọkọ̀ lọ sí ibi iṣẹ́

Ìbéèrè yìí béèrè wípé, orin wo ni mo fẹ́ràn jù? Kìí ṣe orin eyọ̀kan pàtó ni mo fẹ́ràn jù, ṣùgbọ́n mo nífẹ̀ẹ́ àwọn orin tó, tó slow, orin tí kò fi bẹ́ẹ̀ fast, àwọn orin tó bá àlàáfíà jọ, àwọn orin tí èèyàn lè play tí èèyàn bá dára.